Mi ò mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ akọkọ tó ṣe wà ní àgbékalẹ̀ nínú àwọn ìwé oníṣẹ́ ogun, àwọn tó ń ṣe iṣẹ́ ìtọ́jú ẹni. Àmọ́, tí èèyàn kan bá fara pa, mo mọ díẹ̀ nínú àwọn nǹkan tó yẹ kí n le ṣe. Tó bá jẹ́ ǹkan tó jẹ́ pé kò kọjá ǹkan tí mo lè fọwọ́, tí mo lè dáhùn síi, mo mọ díẹ̀ nínú ẹ́ tí màá ṣe gbé, tí màá ṣe fi àwọn ǹkan tí mo bá ní. Tó bá jẹ́ ilé tó nílò ká dá ẹ̀jẹ̀ dúró, mo lè ṣe ìyẹn dé bí kan. Àmọ́, màá gbìyànjú láti ṣètò láti pe àwọn tó mọ̀ nípa ẹ ju èmi lọ.

App tí mo máa ń lò jù lọ lórí fóònù mi, mo bẹ̀rẹ̀ láti app Twitter, WhatsApp, um, TikTok, um, email, email app mi, Outlook app mi, pẹ̀lú àwọn kan kan, but àwọn tí mo máa ń lò jù náà ni mo dárúkọ yẹn.

Ní ta ṣe ń sọ̀rọ̀ yìí mi ò ní kọ̀ǹpútà kankan. Tà bá àyàfi tó bá jẹ́ pé a lè ka ẹ̀rọ àgbésọ̀rọ̀ mọ́ kọ̀ǹpútà, a jẹ́ pé ǹkan ẹ̀yọ̀ kan tí mo ní tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí i kọ̀ǹpútà fún mi nìyí. Àmọ́ kọ̀ǹpútà àgbésórí tábìlì mi ò ní.

Ohun mímu tí mo fẹ́ran jùlọ, mo máa ń mu àwọn ọtí ẹlẹ́rìndòdò bí i àwọn Five Alive, Pepsi, mi kì í máa ń mu àmuju. Mo dẹ̀ máa ń mu àwọn ọtí líle náà bíi whiskey, àwọn brandy, mi fẹ́ràn beer.

Batiri fóònù mi kò ń dúró bí i ti tẹ́lẹ̀ mọ́. Ó ti pẹ́ tí mo ti ń lò ó, kò lágbára bí i ti tẹ́lẹ̀ mọ́, àmọ́ ó ṣì máa ń gbé mi, ó dẹ̀ ṣì má ń ṣe nǹkan tí mo fẹ́, ó kàn jẹ́ pé ó máa ń tètè lọlẹ̀, má dẹ̀ má ní láti máa finá sí i.

Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Irú èèyàn tí mo jẹ́ nìyẹn. Kò ìbáwu tó ṣe kéré tó tí eeyan kan bá wà ni tòsí tí mo lè bá pín oúnjẹ mi. Mi ò, mo ṣe tán láti bá pín. Kò ṣe ǹkan nkan, kò dín ǹkan nkan ku, tí mo ṣe má ń se sí àwọn èèyàn tó bá wà ní tòsí mi nìyẹn.

Rárá níbi tí mo ti máa ń ṣiṣẹ́ mi ò kí ń kọ̀ròyìn kò dà gan. Ní gbogbo ibi tí mo ti ṣiṣẹ́, kò sí ibi tí mo ti ṣe tó jẹ́ pé màá ní láti kọ̀ròyìn tàbí wọ́n ń kọ̀ròyìn níbẹ̀. Ọ̀nà iṣẹ́ tí mo ṣe kò sí ilé tó jẹ́ tó já mọ́ akọ̀ròyìn àbí asọ̀ròyìn. So mi ò tí ì kọ̀ròyìn kankan rí níbi iṣẹ́.

Mi ò kí má wọ ìbọ̀run. Mi ò gbádùn láti, mi ò fẹ́ràn láti má wọ ìbọ̀rù. Àyàfi tó bá jẹ́ pé, àmù òtútù mú tó má nílò pé kí n wọ ìbọ̀rùn, kí n ba lè má ró tutù, kí òtútù má ba lè wọ ara mi. Ìgbà yẹn ni ma ní láti wọ ìbọ̀rùn. Ko dá, ìgbà yẹn gan, an kì í ṣe pé mo fẹ́ràn láti wọ, ó fọ̀jẹ́ pé màá ní láti wọ, kí òtútù má ba lè wọ̀ mi lára mi.

Èmi jẹ́ èèyàn tó máa, tó fẹ́ràn láti máa fọ aṣọ bí ẹ̀ẹ̀mejì sé ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀ kó má baà di pé àwọn aṣọ yẹn kójọ sójú kan ó wá pọ̀ àti wá fọ̀ máa wá di wàhálà fún mi, ó máa lera fún mi láti fọ lẹ́ẹ̀kan náà. So, èmi jẹ́ èèyàn tó jẹ́ pé tí bá ti wọ aṣọ kan bí ẹ̀ẹ̀mejì, máa ní lọ́jọ́ kẹta màá fọ̀, máa fọ àwọn aṣọ tí mo wọ̀ ni, tí mo ṣe máa ń tọ́jú aṣọ mi ni.

Èmi jẹ́ èèyàn tó fẹ́ràn àwọn òṣìṣẹ́ tajọ́ máa ń ṣiṣẹ́, tajọ́ máa ń ṣiṣẹ́ takuntakun, tájọ́ máa gberò pọ̀ àti rò táṣilẹ̀ ṣiṣẹ́ kan tó máa ṣe àṣeyọrí, tó máa láṣeyọrí, tó máa jẹ́ iṣẹ́ tó ń ṣòdìndì. Wọ́n máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú inú, pẹ̀lú ọkàn kan. Wọ́n máa bá wọn ṣiṣẹ́ takuntakun, tó ṣe yé tọ́ àti tó ṣe yẹ.

Mo fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tà mo ṣi football àbí soccer. Mo tún fẹ́ràn lawn tennis, mo fẹ́ràn, mo fẹ́ràn basketball, mo dẹ̀ fẹ́ràn láti máa play video games. Àwọn eré ìdárayá tí mo fẹ́ràn láti máa ṣe nìyẹn, lati tu ra ká.

Aà, mi ò ní àgbàlá òjò. Kódà mi rò pé àárí èèyàn tó máa tó ń lo àgbàlá òjò nínú ìlú. Àyàfi tí èèyàn bá lọ sí àwọn, àwọn abúlé tó wà nínú tí ó sì lajú dáadáa, àwọn yẹn ló lè ní àgbàlá òjò. Mi ò ní. Ta ṣẹ n sọ̀rọ̀ yìí.

Tí owó kan bá wà tí mo bá fẹ́ pín láàárín èmi àtàwọn ọ̀rẹ́ mi, a máa pín tó ṣe yẹ kí iye tí ó bá kan oníkálùkù ni oníkálùkù máa gbà. Mi ò, mi ò fẹ́ràn ìrẹ́jẹ. Oye tó tọ́ sí oníkálùkù ló oníkálùkù máa gbà. Tó bá jẹ́ pé iye kan náà ni everybody máa gbà tí mo ṣe máa pín nìyẹn. Tó bá ní ìyè kan pàtó tí ẹ̀yàn kan máa gbà, mo máa, máa ṣ-- máa rí i dájú wípé ó rí títí ẹ̀ gbà.

Tó bá jẹ́ àwọn ohun èlò ilé tí mo máa ń nílò nílé, èmi fún ara mi ni mo máa ń jáde lọ sí ọjà àbí ibi tó ti máa ń ta tí máa ra àwọn ohun èlò yẹn. Tó bá dẹ̀ jẹ́ àwọn ohun èlò tí màá ń lò níbi iṣẹ́, àwọn tó wà ní, àwọn tó wà ní in charge, tó jẹ́ pé àwọn tó mójú tó ìpèsè ohun èlò níbi iṣẹ́, màá rí dájú wípé mo jẹ́ kí wọn mọ̀ pé nǹkan báyìí báyìí ni mo nílò, nǹkan báyìí báyìí ni mo nílò kí wọ́n ṣe ìpèsè rẹ̀.

Tó bá jẹ́ ojú àwòrán tẹlifísàn ni, mi ò kì í máa ń wù ju ẹ̀ẹ̀kan, ṣe méjì lójúmọ́. Tó bá jẹ́ torí ẹ̀rọ alágbèéká tẹlifóònù, mo máa ń wo ní ọ̀pọ̀lọpọ̀lọ́pọ̀lọ́ lójoojúmọ́ láti bí ẹẹmẹrin sẹ́ ma wà lójúmọ́. Tó bá jọ́ tí mò ń ṣisẹ́ tí mo lọ ibiṣẹ́, mo lè máa wù ju ẹẹmẹta sẹ́ mẹrin lójúmọ́.

Mi ò, mi ò kí ń ṣe ọ̀gá tó ń gbáyàn ṣíṣe tí má nílò láti má ṣe ṣètò owó iṣẹ́. Tá bá ti èrí ètò kankan tí mo, tí mo má ń ṣe lórí owó iṣẹ́, ètò àti r'owó iṣẹ́ gbà ni mo má ń ṣe. Mi ò kí ń ṣètò àti sanwó.

Mi ò ní ètò ààbò kọ̀ǹpútà nítorí wípé mi ò ní kọ̀ǹpútà. Léèkìni mi ò ní kọ̀ǹpútà tí máa wá tó máa jẹ́ pé màá wá nílò ààbò kọ̀ǹpútà sórí ẹ. Àmọ́ mo ní ààbò ẹ̀rọ alágbèéká sórí fóònù mi láti má jẹ́ kí virus kó affect ẹ̀ ààbò kọ̀ǹpútà tí mo ní ẹyọ, ààbò kọ̀ǹpútà ẹyọ kan tí mo ní níyẹn.

Mi ò kí ń wọ ago ọwọ́, mi ò kí ń wọ ago ọwọ́. Èmi, èmi jẹ́ ǹkan tó like kí ọwọ́ mi méjèèjì kó má sì ń kankan lórí ẹ̀, kí n má wọ̀n kankan sí i, kó, kó ṣófo, kó kọ́ wà. Tí bá wọ ago ọwọ́, ó má ń ṣe bákan lọ́wọ́ mi, bí kò dẹ́ pé ó má ń pa mí lára. Reason tí mo kì í fi máa ń wọ ago ọwọ́ ni.

To bá jẹ́ nípa ọjà tuntun, àwọn ọjà tó ń tà ní ibi àwọn ilé ìtajà kọ̀ọ̀kan, ojoojúmọ́ ni ọjà tuntun máa ń jáde. Kò sí ọjọ́ kan pàtó tí a máa sọ pé à, ọjọ́ báyi báyi làwọn ọjà máa ń jáde. Ojoojúmọ́ lọ ọjà tuntun máa ń jáde yàtọ̀ sí time ọdún tó jẹ́ pé àwọn èèyàn máa lọ fún holiday. Ojoojúmọ́ tun-- ojoojúmọ́ ni ọjà tuntun máa ń jáde.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìrọ̀lẹ́, méjèèjì náà ló ṣe ìwúlò fún mi ni mo dẹ̀ fẹ́ràn. Àmọ́ ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ yẹn ó má ń gbóná kọjá ju ti àárọ̀ yẹn lọ. Èmi fẹ́ràn táárọ̀ kùtùkùtù títí wọ bí aago mẹ́jọ sí aago mẹ́sàn án. Iyẹn gan tún ma n ṣe ìtọ́jú fún awọ ara èyàn. Àwọn ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ náà nìyẹn.

Mo máa ń ra ǹkan láwọn-- mo máa ń lọ sọ́jà lọ ra ǹkan tàbí kí n lọ sí àwọn store tó ti máa ń tà, màá lọ ibẹ̀, màá lọ ra fún ara mi. Ìgbà mí tí ń bá lè, tó bá jẹ́ pé ibi tí mi, mi, mi lọ́wọ́ like, mi láǹfààní láti lọ sí àwọn ilé ìtajà yẹn àbí ọjà, mo lè lọ online. Ó láwọn online store tí mo máa ń lọ, tí mo máa visit, màá dẹ̀ ṣe order. Àwọn yẹn náà a dẹ̀ deliver fún mi nílé ibi kí ibi tí mo bá wà, bó jẹ́ ilé ni, bó jẹ́ ibi iṣẹ́ tí mo ṣe máa ra ǹkan.

Mo máa ń sùn ní ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan, kódà gan kò pẹ́ tí mo jí láti oorun kan tí mo sùn lọ́sàn-án. Ọjọ́ tí n bá ti lọ ibi iṣẹ́ àbí tí n bá ti lọ síbi kankan, ọ̀ tí n bá ti sùn dáadáa mọ́júmọ́ ọjọ́ yẹn, mo máa ń sùn lọ́sàn-án. Àmọ́ oorun mi ò kí máa ń pẹ́ báyìí, títí wákàtí kan sí wákàtí méjì ni mo máa fi ń sùn lọ́sàn-án.

Ìlú tí mo máa ń, ìlú tí mo ń gbé ó jẹ́ ìlú tó jẹ́ pé ìdènà ọkọ̀ máa ń ṣẹlẹ̀ lójoojúmọ́. Èyí túmọ̀ sí wípé tí èèyàn bá fẹ́ dojú àwọn ìdènà ọkọ̀ yìí, tó bá níbi tó ń lọ, ó máa ní láti jí láàárọ̀ kùtùkùtù kó tètè jí, kó, kó, kó múra, kó dẹ́ gbìyànjú láti bọ́ ṣọ́nà láàárọ̀ kó ba lè tètè dé ibi tó ń lọ kí ìdènà ọkọ̀ má bá a dojútì.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn tó máa ń jí ní kùtukùtu òwúrọ̀. Mo fẹ́ràn kí máa jí ní kùtukùtu òwúrọ̀. Àyàfi tó bá jẹ́ pé ó pẹ́ gan-an kí n tó lọ sún. Tí n bá lọ sùn láwọn nǹkan bíi àgo kan, àgo méjì òru, ó máa ṣe kó máa pẹ́ kí n tó jí láàárọ̀. Àmọ́ iyan gan-an mo sì máa ń tètè jí. Mo lè wá sùn lọ́sàn-án ọjọ́ yẹn o kí n padà sùn. Àmọ́ àárọ̀ kùtukùtu yen mo sì máa jí. Irú èèyàn tí mo jẹ́ nìyẹn.

Ibi tí mo ti ń ṣiṣẹ́ ò nílò kí eeyan maà wọ̀ àkáyòrí lobi iṣẹ́. Èèyàn á kan wọ iṣẹ́ eeyan á wọ aṣọ tó mójútó tó bára wọn corporate dress tó jẹ́ bí suit àbi shirt pẹ̀lú trouser àti shoe tó wà òkay Ta táṣẹ́ máa ń múra lọ ibi iṣẹ́ nìyẹn. Kò sí aṣọ kan pató ti a máa wọ̀ tá bá dé ibi iṣẹ́.

Ìpàdé ibi iṣẹ́ nìkan ni mo máa ń ní nígbà yen àmọ́ bí ojojúmọ́ gan la máa ń ní ìpàdé aráàrọ̀ ní ibi iṣẹ́, ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ a máa ṣe ìpàdé ránpẹ́ kan fún bí ọgbọ̀n ìṣẹ́jú ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ fún ọjọ́ yẹn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn tó má ń ṣe ètò kankan. Mo máa fẹ́ràn kí nǹkan wà létòletò, kó ba lè lójútu ta bá ń ṣe. Àwọn ibi tó bá ti jẹ́ pé a ti sàṣìṣe, ó máa rọrùn láti wà ká lè ṣe àtúnsẹ síi. Idiì ni yen tí mo máa ń fẹ́ pé anything, nǹkan tí bá fẹ́ ṣe kí ń ṣe létò, kó lọ létòletò, kó ba lè rọrùn fún mi àti èèyàn mi.

Àwọn àlọ́ apanilẹ́rìn. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Kódà ó pẹ̀lú àwọn ǹkan tí mo máa ń wò fún ìdárayá tí n ba fẹ́ kúrò nílé. Mo ma wó láwọn Netflix special tí mo ma ń wò. Àwọn, àwọn adúróṣòro àlọ́ apanilẹ́rìn, àwọn tó ma ń fi àlọ́ apanilẹ́rìn, mo fẹ́ràn láti má a wò wọ́n gan.

Mo ma rántí nítorí wípé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ni mo máa ń kọ́ kalẹ̀, ni mo máa ń kọ́ kalẹ̀. Ó ní ìwé kan tí mo máa ń kọ gbogbo ètò, gbogbo ọ̀rọ̀ àsìnà mi sí. So ibi, kíbi tí mo bá ti nílò àti rántí nǹkan tí mo ṣe àbí nǹkan tí mo ra àbí nǹkan tí mo fowó ṣe, ó rọrùn fún mi láti lọ sí ìwé yẹn mádẹ̀ẹ́ wà á, máa rí nǹkan tí mò ń wà.

Tí a bá ń sọ̀rọ̀ ìdojúkọ, mi lè sọ pé ìdojúkọ kan wà pàtó tó, tó fún mi ní, tó ń yọ mí lẹ́nu. Kò sí ìdojúkọ kan tó le ju ǹkan tí mo lè, tí mo lè dámú tí mo lè fi àtúnṣe sí fún ara mi. Mo jẹ́ eeyan kan tó máa, tó máa fẹ́ràn láti máa wá, láti máa wá ìṣò, láti máa, láti máa wá ọ̀nà àbáyọ sí ìṣòro kan àbí ìdojúkọ kankan. So kò kí ń fún mi ní iyonu àt all.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a wo àwọn ètò tẹlifísàn kọ̀ọ̀kan. Láwọn n kan tí mo tiẹ́ má a ń wò lójoojúmọ́ tí mo ṣi fẹ́ràn rẹ̀ ni, àmọ́ mi kì í má a wò lórí tẹlifísàn ní gbogbo ìgbà. Ìgbà tó pọ̀jù orí fóònù mi ni mo ti má a n wò eléyìí to pọ̀jù.

Gẹ́gẹ́ bí mo ṣe sọ lákòókò, mo jẹ́ èèyàn tí ó tí ì lówó láti fi ra ọkọ̀. Ǹjẹ́ mó wípé mi ò kín ń ṣe èèyàn tó ti máa ń fọ ọkọ̀, àmọ́ mo máa ń bá àwọn daddy mi àbí ẹ̀gbọ́n mi fọ ọkọ̀ tí wọn. Ó dẹ̀ jẹ́ pé ẹ̀yìn ọ̀sẹ̀ ni mo máa ń bá wọn fọ tàbí kó gbé lọ sí àwọn ibi tó máa ń sábà fọ. Aṣọ mi ò tí ì lọ́kọ̀ tí mò ń fọ.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé. Mo ti ka ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣìíríṣìí ìwé lẹ́nu ọdún kan sọdún méjì àmọ́ iṣẹ́ ti pọ̀ jù lẹ́nu ijọ́ mẹ́ta sẹyin ijọ́ mẹ́rin sẹ́yìn tó jẹ́ pé mi ò ràyè láti ka ìwé. Bo mo jẹ́yàn tó máa fẹ́ràn láti máa ka àwọn ìwé oríṣìíríṣìí ìwé.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Ó ṣe pàtàkì fún mi torí ojú mi máà ń ṣùn mi tí n bá rìn nínú oorun tó bá pọ̀. Ìgbà yẹn ni mo máa nílò láti máa wọ gíláàsì oorun mi, tó dẹ̀ máa ṣẹ́ ààbò fún ojú mi nínú oorun tó bá gbóná tó dẹ̀ pọ̀ jù.

Mi ò mọ̀ bí a ti ń ká àwòrán ilé o. Mi ò mọ̀ bí a ti ń ká àwòrán ilé. Àmọ́ tó bá jẹ́ nǹkan tí mo nílò láti, láti kọ́, tó jẹ́ nǹkan tó máa ṣe pàtàkì fún mi, mo ṣetán láti lọ kọ́ tan ṣe ń ṣe, tan ṣe ń ká àwòrán ilé. Kódà gan mi ò mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ pàtó. So màá, mo máa nílò láti lọ wo nǹkan tó, nǹkan tó já mọ́, nǹkan tó, ìtumọ̀ kí ń yàn ká àwòrán ilé.

Orúkọ mi, orúkọ mẹ́ta ni mo ní. Èyí orúkọ ìkíní mi, mo mọ ìtumọ̀ rẹ̀, orúkọ ìkejì mi, mo mọ ìtumọ̀ rẹ̀ àmọ́ orúkọ kẹta tó jẹ́ orúkọ ìdílé wa mi ò mọ ìtumọ̀ rẹ̀. Pàtó, mo dẹ̀ tí bẹ̀rẹ lọ́wọ́ bàbá mi àtàwọn ẹ̀gbọ́n mi kankan, àwọn náà ni pé àwọn ò mọ ìtumọ̀ orúkọ òhun.

Mo jẹ́ eeyan kan tí ó kí n má a fi tàràtàlà ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Ọjọ́ yẹn kan jẹ́ ọjọ́ kan tí màá kọ̀. Àwọn tó bá fẹ́ràn mi, àwọn olólùfẹ́ mi wọ́n lè pè mí, kàn kí mi, kàn ṣe te àtẹ̀jíṣẹ́ sí mi lórí fóònù, àmọ́ èmi fún ara mi mi ò kí n ṣe nǹkan tó pọ̀ju lọ́jọ́ ìbí mi.

Àjọ̀dún ọjọ́ ìbí Jésù Kristi ni mo fẹ́ràn jùlọ nínú ọdún torí ó bọ́ sí àsìkò tó jẹ́ pé mo máa wà ní holiday mi ò ní àní ṣe nǹkan kan. A kò máa wà pẹ̀lú mọ̀lẹ́bí mi, a máa jọ wà, a jọ má ma ṣeré, mi ò ní lọ ibi iṣẹ́, a jẹun, a jáde. Àwọn ǹkan ti mo fi n mo fẹ́ràn jùlọ nìyẹn.

Mi ò kí ń ṣe yoga, àmọ́ tí mbá rí eyan kan tó lè kọ́ mi nínú ìgbésẹ̀ ta máa gbé láti lè máa fi ṣe yoga. Inú mi á dùn láti kọ́, àmọ́ nísinsìnyí mi ò kí ń ṣe yoga. Ṣùgbọ́n mo máa ń ṣe àwọn eré mi tó máa ń jẹ́ kí, tó máa, tó máa ṣàfààní fún ìlera mi láì ṣe yoga.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀, aṣọ tí mo máa ń wọ̀ lọ sí balùwẹ̀, tí mo bá fẹ́ wẹ̀ máa bọ̀, tí bá ti wẹ̀ tán, òun ni màá wọ̀, tó máa jẹ́ kí omi tó wà lára gbẹ̀ kí n tó wọ aṣọ tí mo bá fẹ́ wọ̀ lẹ́yìn ẹ̀, boyà mo fẹ́ jáde nù àbí mo fẹ́ sùn. Ṣó, òun ló máa, òun ni màá wọ̀ wọ inu balùwẹ̀ tí màá wọ̀ jáde.

Ìsinmi oúnjẹ ọ̀sán ó kín pọ̀ báyen títí ọgbọ̀n ogbon ìṣẹ́jú sí wákàtí kan maá ti jẹun tán máa dé si. Ìsinmi tó bá tẹ̀lé ni màá sinmi fún, máa jẹun fún bí ọgbọ̀n ìṣẹ́jú máa dé sinmi fún bí ọgbọ̀n ìṣẹ́jú mii, kí n tó padà sí ẹnu iṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀ kí n tó lọ jẹun. So kò kín ń gba àkòkò tó pọ̀ jù.

Ṣọdọ̀tun ọkàn, mi rò pé tó bá jẹ́ fún ara mi bẹ́ẹ̀ni mo máa ń ṣe ṣọdọ̀tun ọkàn. Mo máa ń ṣe fún ara mi àmọ́ kìn se nǹkan tí mo le ṣe fun e lò mi o. Mi ò rò pé a lè ṣe fẹ́ lò mi nǹkan yàtọ̀ sí ara ẹni. So mo máa ń ṣe fún ara mi tó bá jẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Tó bá jẹ́ pé òkè tí mo ń gun, òkè tí máa ní láti gun, tó bá jẹ́ òkè tó pọ̀ tó ga gan, màá fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè ju pé kí n lọ máa gun àwọn pékélé ẹlẹ́yọọkọ́ kan tó máa jẹ́ kó rẹ̀ mí kí n tó dé òkè tí mo ń lọ.

Tó bá jẹ́ àsìkò tó oru n mú mi ò kí n fi ìbora bora tí n bá sùn, àmọ́ tó tútù bá mú mo ń sùn ní irun, ọmọ ń sùn lábẹ́ ẹ̀rọ amúlétutù, igba yẹn ni ma need láti fi aṣọ bora tí n bá sùn. So ó depend ti oru ṣe mú sí àbí tó tútù ṣe mú sí nǹkan tó máa sọ bóyá máa faṣọ bora àbí mi i ni faṣọ bora tí n bá sùn ni yẹn.

Ọ́fíìsì mi má ń ṣi ní dédé aago méje àbọ̀ láràárọ̀ látọjọ́ Monday títí dé ọjọ́ Friday. Aago méje àbọ̀ ni mo, aago, mo máa n de ọ́fíìsì là aago méje, aago méje àbọ̀ ni ọ́fíìsì mi má ń ṣi. Mo dẹ̀ má ń ṣe, mo má ń rí, mo má ń rí dájú pé mo má ń tètè dé ibi iṣẹ́ ki ọ́fíìsì tó ṣí.

Ní àṣálẹ́ yìí, mo kàn máa soúnjẹ tí màá jẹ. Màá ṣètò àwọn aṣọ tí mo fẹ́ fọ̀ lọ́la. Màá pe ọ̀rẹ́ mi kí n ran létí ibi tí a máa lọ lọ́la. Máa dẹ, mo kan lè ṣeré jáde. Kílẹ̀ tó ṣú dáadáa, màá ṣeré jáde. Mo kan lè lọ síbi tí mo ti lè jókòó, tí mo ti lè ṣe fàájì. Máa dẹ padà wá lé, màá bá olólùfẹ́ mi sọ̀rọ̀ kí n tó sùn. Ǹkan tí màá ṣe lálẹ́ yìí ni.

Lójojúmọ́ láti Monday sí Friday mo máa ń ṣiṣẹ́ wákàtí méjọ méjọ lójojúmọ́. Ìyẹn mọ́ wákàtí kan ìsinmi fún oúnjẹ ọ̀sán. Wákàtí méjọ méjọ mo máa fi ń ṣiṣẹ́ lójojúmọ́. Bíi wákàtí kan ni màá fi ń gbáradì nílé kí n tó dé ibi iṣẹ́, tí màá fi múra nílé, tí màá fi wọkọ̀ dé ibi iṣẹ́. Then wákàtí kan mi láti fi délé láti fi parí nǹkan tí mò ń ṣe níbi iṣẹ́ títí màá fi délé wákàtí kan miiran. So gbogbo ẹ wa jẹ́ bí wákàtí mẹ́wàá lójojúmọ́

Mo fẹ́ràn àwọn ibi tó pọ̀, àmọ́ ibi kan tí mo sọ pé mo fẹ́ràn jù lọ tí mi ò ní wàhálà kí n máa wà nbẹ̀ ní gbogbo ìgbà, òun ni ilé. Lórí bẹ́ẹ̀dì mi, mo fẹ́ràn kí n máa wà nílé, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí n máa jáde lọ sí ità bàyen, emi fẹ́ràn kí n wà nílé, ki n jókòó sílé kí n máa sìnmi.

Níbi tí mo ti ń ṣiṣẹ́ mó máa ń dáhùn phone lẹ́ẹ̀kọ̀kan àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Ti n bá de ma dáhùn phone a je pe o se pàtàkì. Máa dẹ̀ jẹ́ kó, máa dẹ̀, ọ̀rọ̀ tí máa dẹ̀ bẹ́ẹ̀ni ọ̀un sọ kò ní pọ̀. A jẹ́ ọ̀rọ̀ rànpé kó bá, kó bá má dì iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́.

Mi ò lọ́kọ̀, àmọ́ tí n bá lọ́kọ̀ mi o lè máa jẹun nínú ọkọ̀. Tí bá máa jẹun nínú ọkọ̀, a jẹ́ pé mo máa párk ọ́kọ̀ òun sí ibi tó da, ibi tí mo ti le jókòó, tí màá farabalẹ̀ jẹ nkán tí n bá fẹ́ jẹ nínú ọkọ̀ kí n tó padà sórí ìrìn àjò mi. Àmọ́ kò da kí ènìyàn máa jẹun nínú ọkọ̀.

Mo máa ń tọ́jú èkọ́nọ́ mi níparí ọ̀sẹ̀ lọ́jọ́ Sátidé. Máa ń ṣètọ́jú èkọ́nọ́ mi, mo máa ń lo ẹ̀rọ agé èékánná tí màá fi ń jẹ, tí màá fi ń trim ẹ. Tí bá dé tí ó bá wù mí tí bá lówó mo lè jáde lọ sí ọ̀dọ̀ àwọn tó máa ń ṣe ètò èékánná f'éyàn. Wọ́n máa bá mi tọ́jú ẹ̀, wọ́n máa bá mi fọ, wọ́n máa bá mi gé, wọ́n máa bá mi ṣẹ́ kó mọ́ tó dẹ́dùn wò.

Àwọn iṣẹ́ ọjọ́ iwájú toba jẹ iṣẹ́ tó wà lọ́wọ́ mi láti ṣe ẹ̀rọ ọkàn mi ni pé tin bati padà s'ẹnu iṣẹ́ kin mu gbogbo ẹ l'ọkunkundun kin dẹ ṣe gbogbo e tó ṣe yẹ kin dẹ ṣe gbogbo e tó ṣe tọ àti tó ṣe yẹ iṣẹ́ tó wa m'waju mi ò pọ̀ náà, kò pọ̀. Kìí ṣe ǹkan tó ma fún mi ní wàhálà àmọ́ ti mo bati bẹ̀rẹ̀ iṣẹ́ máa mi gbogbo ẹ l'eyokọọkan ma dẹ ṣe tose yẹ kin ṣe.

Mo ti gun ọkọ̀ ojú omi rí lọ́pọ̀lọpọ̀ ìgbà mí lẹ̀ ṣonka oyè ìgbà tí mo ti gun ọkọ̀ ojú omi. Àkọ́kọ́ tí màá gun ọkọ̀ ojú omi, ó bà mí lẹ́rù, ó bà mí lẹ́rù. Àmọ́ tó bá jẹ́ pé ọ̀nà mi wà láti dé ibi tí mò ń lọ nígbàyẹn, ìbá lọ, ìbá lọ gba ọ̀nà mi, tí mi ní fi gun ọkọ̀ ojú omi. Àmọ́ kò sí tí mo ṣe máa dé ibi tí mò ń lọ láì gun ọkọ̀ ojú omi. Iyẹn ló jẹ́ kí ń gun ọkọ̀ ojú omi. Ó bà mí lẹ́rù lóòótọ́ àmọ́ láti ìgbà yẹn kò bà mí lẹ́rù mọ́.

Mo máa ń ṣètò email mi, tó jẹ pé tí n bá ṣe-- lójoojúmọ́ ni mo máa ń wo email mi tí mo máa ń wo àwọn tó ti tẹ àtẹ̀jíṣẹ́ sí mi. Màá wo email mi and then àwọn email tó bá jẹ pé mi ò nílò, mo màá parẹ́ kí email mi máa máa kun. And then àwọn email tó jẹ pé mi ò nílò tó wà níbẹ̀ àti àwọn tó máa ń tẹ email sí mi tí ó jẹ́ pé mi ò nílò wọ́n, màá unsubscribe sí, sí service wọ́n. Mio ni màá gba email wọn mọ́. Mo dẹ̀ máa ń ṣètò-- mo dẹ̀ n ṣètò ẹ́ tó jẹ́ wípé àwọn, tó jẹ́ pé àwọn email tó jẹ́ pé mo máa ń nílò tí wọ́n bá ti wọlé sórí phone mi, a níbi kan tón máa ń lọ. Àwọn ilé tí mi ò nílò ó níbi tó máa ń lọ, tó jẹ́ pé tí mo bá kàn lọ bẹ máa pa gbogbo ẹ̀ re lẹẹ́kan náà.

Mi mọ àmì ìràwọ̀, mí mí tí mi ṣàkíyèsí àmì ìràwọ̀. Kódà mi ò nígbàgbọ́ sí gbogbo àwọn ọ̀rọ̀ àmìn ìràwọ̀, maa sa àmìn ìràwọ̀, mi kò, kíì jẹ́ kankan, kò já mọ́ kankan fé mi. So mi mọ àmìn ìràwọ̀, mi ò láti mọ̀ náà torí kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe.

Àwọn alábàáṣiṣẹ́ pọ̀, wọn máa ń yàn wọ́n máa ń yàn won fún mi ní ọ̀pọ̀ ìgbà. Àmọ́n tó bá to ba bosọ́wọ́ mi pé èmi ni mo máa yan àwọn tí màá bá ṣiṣẹ́ papọ̀. Mo máa yan àwọn tó jẹ́ pé wọ́n mọ iṣẹ́ yẹn, tó bá jẹ́ pé wọ́n ò mọ iṣẹ́ yẹn, àwọn tó jẹ́ pé tí mo bá kọ́ ní iṣẹ́ òun ó máa tètè yé wọn. Àwọn tó máa ń ṣiṣẹ́ takuntakun, àwọn tó dẹ̀ mọ̀ àwọn tó mọ pàtàkì ṣíṣe iṣẹ́ dáadáa, àwọn tó mọ tó ṣeṣe pàtàkì tó àwọn ni mo máa ń yàn láti bá ṣiṣẹ́ pọ̀.

Bẹ́ẹ̀ni mo máà ń tan Ìkíni lórí fóònù mi. Oríṣìíríṣìí Ìkíni ni mo ti ẹ̀ yàn láàyò láti máa, láti tan lórí fóònù mi. Ó ní oríṣìíríṣìí tó máa ń fi ń kí ni. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ti gbé fóònù hàn, ǹjẹ́ bí a bá tó bá pè mi, tó bá fi nǹkan ránṣẹ́ sí mi, kódà gan tí ń bá pa fóònù tí mo bá tan, ó ní Ìkíni tó máa, tó máa gbé wá sójú fóònù.

Ó máa ń rọrùn nígbà tí mo bá sùn. Tó bá jẹ́ ti sísùn mi ò kí ń máa ń tètè sùn báyẹn. Mi ò mọ ìdí tó fi jẹ́ pé tí ago mọ́kanlà ábi méjìlàá ó bá lù. Mi ò kí ń máa ń rọrùn sùn. Àmó tí mo bá ti sùn, ó máa rọrùn fún mi máa sùn títí tí ilẹ̀ máa fi mọ́ lọ́jọ́ kejì. Mo máa ń tètè jinná, mo dẹ̀ máa ń pé sùn. Kò kí ń máa ń rọrùn fún mi láti sùn. Àmó tí mo bá ti sùn, mo máa sùn dáadáa.

Oríṣìíríṣìí ìmọ̀ tuntun ló wà níta tí èèyàn lè kọ́ mọ iṣẹ́ tó máa, tó máa ṣe lóore ẹni tó ṣe ń ṣiṣẹ́ ní, ní tó ṣe mọ iṣẹ́ yẹn sí àti tó ṣe mọ̀ ọ́ ṣe sí àti tí ìmọ̀ tó yí iṣẹ́ yẹn ká. Oríṣìíríṣìí ìmọ̀ ló wà níta níṣín tí èèyàn lè kọ́. Tí èèyàn bá láàyè tó dẹ̀ lówó láti fi kọ́ ó dà kí èèyàn kọ́. So àwọn ìmọ̀ tuntun tí ó wà níta fún iṣẹ́ todò mi, mo ti pinu láti kọ́ àwọn, láti mọ àwọn ìmọ̀ yẹn, láti kọ́ ìmọ̀, láti mọ iṣẹ́ yẹn, mọ iṣẹ́ mi. Máa dẹ̀ ṣe, màá múra, màá ṣe àwọn ètò láti bẹ̀rẹ̀ láti máa kọ́ àwọn ẹ̀kọ́ yẹn.

Tí n bá ti jí l’òwúrọ̀, mo jẹ́ èèyàn tó máa ń tètè jí. Tí n bá ti jí l'òwúrọ̀, mà á gbàdúrà, mà á dìde lórí bẹ́ẹ̀di, mà á dẹ ṣe àwọn exercise bí i mélòó kan tí mo máa ń ṣe fún bíi ọgbọ̀n ìṣẹ́jú síí wákàtí kan. Mo máa ṣe exercise, mà á làágùn. Tí n bá dẹ tíí ṣe tán, mà á tún bẹ́ẹ̀di mi ṣe, mà á dẹ bọ́ta láti múra fún ibi iṣẹ́ ọjọ́ yẹn.

Mo máa ń ṣe ìdárayá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ni àwọn weekend mo máa ń jáde mo máa lọ ṣe eré ìdárayá. Bo jẹ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, bo jẹ́ tennis, bo jẹ́ kí n kọ jáde lọ kí n lọ kí n lọ ṣe kí n lọ bá àwọn ọ̀rẹ́ mi kà jọ ṣe eré video game. Ọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá mo máa ń ṣe. Bo déẹ̀ jẹ́ pé a fẹ́ a fẹ́ lọ play snooker, abi kí n kọ wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kí a máa play lúdò. Oríṣiríṣi eré ìdárayá náà mo máa ń ṣe láti fi tura ka.

Irìn àjò lọ ibi iṣẹ́ mi lójoójúmọ́. Káṣá sọ pé, bí ìṣẹ́jú ogójì ìṣẹ́jú tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà lọ́nà ogójì ìṣẹ́jú. Àmọ́ tí ọ̀nà bá dáa, tí kò sọ́kọ̀ tó pọ̀ lọ́nà, ọgbọ̀n ìṣẹ́jú sí ìṣẹ́jú mẹ́ẹ̀dọ́gbọ̀n ló máa ń gbà mí.

Àwọn oju opo ayélujára tí mo wà pẹ́ bí wọ́n pọ̀, wọ́n so oríṣiríṣi. Àmọ́ àwọn eleyii tí mo máa ń lòjù tó ṣe ilé tí mo máa ń lòjù ni WhatsApp, àwọn ni Twitter, àwọn ni Facebook, Instagram, e-mail mí gan. Àwọn tí mo máa ń lòjù tó pọ̀ jù ni Telegram bẹ́ẹ̀ ni mo máa ń lo Telegram ná.

Gbogbo ìṣòro tí bá kọjú níbi iṣẹ́ ni mo máa ń dì mú tí mo máa ń wá ọ̀nà àbáyọ sí. Èmi jẹ́ èèyàn tó máa ń fẹ́ràn láti máa wóná àbáyọ sí gbogbo ìṣòro àbí dojú, dojú kọ tí bá bá pàdé nínú iṣẹ́. Íyan, ìyan ò kí ṣe wàhálà fún mi rárá. Tó bá jẹ́ nkán tó kọjá agbára mi, màá fi lọ àwọn ọ̀gá mi, àwọn tó mọ iṣẹ́ jù mí lọ, kan gba mi ní ìmọ̀ràn tí màá ṣe gbe gbà, to dẹ̀ ẹ ma fi lọ́nà àbáyọ.

Nípa àṣà, àṣà wa pọ̀, kò sí kí o kò pín sẹ́yọ̀ kan. Àṣà ẹbí mi pọ̀ gan, oríṣìíríṣìí àṣà, àwọn ọdún ta máa ń ṣe, àwọn ètò ta máa ń ṣe. Pé yá tí èyàn bá fẹ́ fẹ́ ìyàwó, tí èyàn bá fẹ́ gbó ọmọ rẹ̀ jáde, tí èyàn bá fẹ́ ṣe àríyá, àṣà pọ̀ ló ríṣìíríṣìí ta máa ń ṣe.

Tí n bá ń dúró de nǹkan yálà tó jẹ́ pé, yálà tó bá jẹ́ mò ń dúró de èèyàn kan níbi kan àbí mò ń wá nǹkan àbí mò ń dúró kí okay, fún àpẹẹrẹ bóyá mò ń dúró de ọkọ̀ kó wá sí ibi tí mo ti máa ń wọkọ̀ àbí mo, ká fí ìyẹn ṣàpẹẹrẹ. Tí n bá ń dúró de tako, nǹkan tí mo máa fi ń gba àkókò mi ni kí n máa tẹ fóònù mi. Bóyá kí n máa tẹ eré lórí fóònù mi àbí kí n máa wo àwọn fídíò lórí, lórí social media. Ǹkan tí mo máa ń ṣe niyẹn.

Omi tí mo máa ń mu lójoojúmọ́, ó tí n bá ṣe àpapọ̀ rẹ̀ bí lítà méjì sí mẹ́rin ni mo máa ń mu lójoojúmọ́. Ó dára keèyàn máa momi lójoojúmọ́ omi, kíèyàn máa momi dáadáa. Kí kò di ìgbà tí èèyàn tí ọ̀fun bá ń gbẹ̀yan kò to máa mu omi, ó máa ń ṣe ni lára lóore gidi.

Ah, ti n bá ma ra ẹ̀rọ ayára bi àṣá, o di gba ti n bá lówó e o, mi o lówó e n sin. Rárárararara, ko de si nínú, kò sí nínú ẹ̀ro ìṣúná mi ní àkókò yìí, àmọ́ mo nii mo ní ètò, ó wà n nú ètò mi láti rà á, kí ọdún yìí tó parí.

Ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni mo ní fún ìsinmi lọ́dọọdún. Ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún, ìyẹn bí ìrẹ́rẹ́ ọ̀sẹ̀ méjì ni mo máa ń ní fún Ó pèsé, ó jẹ́ ọ̀sẹ̀ méjì mo máa ń ní fún ìsinmi lọ́dọọdún. Àmọ́ ọ̀sẹ̀ méjì yẹn, àwọn weekend kò pẹ̀lú ọ̀sẹ̀ méjì yẹn o. Gbogbo ọjọ́ yẹn, ọjọ́ iṣẹ́ ni. Monday to Friday. So, tía bá máa fi ṣe lọ́sẹ̀, ó jẹ́ iṣẹ́, ọjọ́ iṣẹ́ mẹ́, ọ̀sẹ̀ iṣẹ́ mẹ́ta. Torí ọjọ́ márùn-márùn ni ọjọ́ iṣẹ́ fọ́ṣẹ́ kan. So, ọjọ́ iṣẹ́ mẹ́dógún ni máa ń lo fún ọjọ́ ìsinmi.

Mi kí maa pàrọ̀ ọkàn mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí wípé kín tó ṣe ìpinnu kan, kín tó, kín tó yọ ǹkan láàyò, máa ridajú wípé mo ti rò ó, mo ti rò ó denun denun, mo ti rò ó delẹ̀ delẹ̀ kí n tó ṣe, kín tó mú ǹkan tí mo fẹ́ múwa àbí kín tó ṣe ìpinnu tí mo fẹ́ pinnu.

Tí bá wà nínú ẹ̀rọ ìgbésókè èmi fẹ́ràn láti máa béèyàn sọ̀rọ̀. Àyàfi tó bá jẹ́ pé èèyàn tó wà pẹ̀lú mi nínú ẹ̀rọ jẹ́ èèyàn mímọ̀ mi, ta mọ ra wa, bóyá ó ń ṣiṣẹ́ o abọ́rẹ̀ mi àbí àbúrò mi àbí ǹkan kan. To bá jẹ́ èèyàn tí mi mọ̀, mi kò, mi kì í bá wọn, mi kì í bá èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Ẹẹ̀ méjì lójojúmọ́ ni mo máa fí ń fọnu. Màá fọnu láàrọ̀ tí n bá jí kí n tó jẹun kí n tó ṣe nǹkan kan, tí n bá dẹ́ẹ̀ tó di alẹ́ kí n tó lọ sórí ibùsùn láti sùn. Màá ríi wí pé mo ti fọ inú náà. Tó ṣe wà, tó ṣe kí àwọn dókítà yín ṣe sọ pé kí èèyàn máa fọ ẹnu lójojúmọ́ ní ẹẹkan láàrọ̀ àti ẹẹkan lálẹ́